Ṣé o fẹ́ran kò fi tàbí ti kò fi tàbí tí o kò rò fẹ́ran kò fi tàbí ṣe ò rí má rí ṣe ò rí, eh, fèrè olúmọ̀ bá jóni bá jọ bá jóni fèti èrí fèti èrí fèti èrí owó jí ṣe ò ní.